Ṣé o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀ tí àyè rẹ̀ bá sì silẹ̀, mo máa ń ṣe eléyìí nítorí kó jẹ́ ǹkan tí ó dára tí inú mi dà máa ń dùn sí náà láti ṣe. Ah! Bóyá tí bá fẹ́ ra ǹkan, mo máa ń dúró nígbà tí mo bá rí àwọn ǹkan tí mo fẹ́ràn tí ó wù mí láti rà nínú ọjà.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Àwọn ẹ̀rọ ìrànwọ́ ohùn jẹ́ ǹkan tí mo máa ń lò dáradára lọ́pọ̀lọpọ̀. Ó dẹ̀ jẹ́ àwọn ǹkan tí inú mi máa ń dùn sí ní torí pé nígbà tí mo bá bá àwọn ènìyàn tí ó ń pọ̀jà tó sọ̀rọ̀, ẹ̀rọ yìí ni mo máa ń lò láti rí i dájú pé àwọn ènìyàn won ń gbọ́ àwọn ǹkan tí mò ń sọ yekeyeke.

Ṣé o máa ń fi tùràrí? Tùràrí jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi, gidi tí inú mí dé máa ń dùn sí lóòrèkóòrè. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó máa ń lé àwọn hun ìkan búburú jáde kúrò nínú ilé náà. Nípa idi eyìí, mo máa ń fi tùràrí. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń lò lóòrèkóòrè gẹ́gẹ́ bí ènìyàn láti lé àwọn ẹ̀mí búburú kúrò nínú àyíká.